Alùpùpù jẹ́ ǹkan tí èmi fún ra mi máà ń gùn, bí mo ṣe bá sábà gùn nígbà tí mo bá ti ń lọ sí ibi kan tí ò fi bẹ́ẹ̀ jìnà, bí a bá wà ní àyíká tàbí ní agbègbè. Tàbí bóyá mo fẹ́ lọ ranko ní ọjà tàbí tí mo fẹ́ lọ ra ǹkan nibomi tí kò fi bẹ jìnnà tàbí mo fẹ́ lọ sílé ìjọsìn tí mo fẹ́ lọ kí èyán tí mo dé lọ rí èèyàn tí jẹ́ kí ìbí tí wọ́n wà ò fi bẹ́ẹ̀ jìnà, ẹ máa wọ alukupu mi wọ mọ́tò. Ẹ̀wọ̀ tí àwọn ènìyàn lè máa ń sọ fún alukupu kò kí n tó owó mọ́tò tí ẹ máa ń ná lọ sí ibi ìbẹ̀yẹ̀n náà. Ti ma dé wo alùpùpù bẹ́yẹn oun tí mo máa ń wo mi kí wo ǹkan ǹkan bẹ́yẹn àwọn tó ń alùpùpù lò máa ń sábà wo ǹkan sórí tá ń pè ní helmet tí ó máa ń dáàbò bò orí wọn, àwọn tí wọ́n wà lẹ́yìn alukupu à kí ń wọ ǹkan sí orí. Ṣàbí ẹyẹ owó tó ní màá ń gbà nígbà tí mo bá lọ alukupu bẹ́ẹ̀ yẹn, owó tó gbà lọ́wọ́ mi pọ̀ toripè ilé tí ṣu gidi gan ní. Àmọ́ iye owó tán máa ń sábà gba kó kín tó iye owó mọ́tò losi ibi bẹ́ bó ṣe máa ń rí nìyẹn pẹ̀lú alùpùpù gígun òde máa ń jẹ́ pé tí eyan bá ti lọ síbi tí kò fi bẹ́ jìnnà bẹ́yẹn tí eyan bá wo alùpùpù. Ó máa yára torí ó máa ní àwọn kọ̀rọ̀ kọ̀kan tí alukupu máa lè gba tí mọ́tò ò lè gba. To dé máa mú wọn dey ibi bẹ síwájú mọ́tò lo ìdí nìyẹn tí mo fi máa ń wo alùpùpù.